Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà láti fi pààrọ̀ ọkàn mi nígbà tí iṣẹ́ bá pọ̀ fún mi. Àwọn ọ̀nà àkọ́kọ́ tí mo bá rí pé iṣẹ́ pọ̀ fún mi, mo máa nílò láti sọ fún àwọn tó jẹ́ bí àbúrò mi àbá àwọn tó bá jẹ́ bí àwọn ọmọ sẹ́ lábẹ́ mi láti jẹ́ kí wọ́n bá mi ṣe iṣẹ́ náà tí mo bá rí pé iṣẹ́ náà ti pọ̀jù fún mi. Ṣùgbọ́n tí iṣẹ́ náà bá ṣe déédé iṣẹ́ tí mo lè ṣe tí mo sì rí pé àkókò tí mo nílẹ̀ àti iṣẹ́ náà kò gbà ó le, mo lè parí iṣẹ́ náà lásìkò àkókò náà, mi ò ní gbé fún ẹlòmíràn.

Ọlọ́hun má jẹ kí a rí ogun ẹkún, ó ti pẹ tí mo ti sunkún kẹ́yìn nítorí wípé gbogbo ìgbà tí mo bá jí ní òwúrọ̀ ní gbogbo ìgbà inú mi má ń dùn, ara mi sì má ń ya yagi yagi ṣùgbọ́n tí n bá ní kí n rò padà sẹ́yìn mo ti sunkún nísìnyí ó ti má lọ bí ọdún kan sí ọdún kan àbọ̀, ọlọ́hun ó sì ni jẹ́ ká rí ogun ẹkún ní gbogbo ìgbà.

Oríṣìíríṣìí ètò rédíò tí mo rántí jù láti ìgbà èwe mi, òun ni wón ń pe orúkọ ètò rédíò náà ní "Ọdẹ Tọdẹ". Ọdẹ Tọdẹ ni ètò tí àwọn Yorùbá, àwọn ọdẹ tí wón bá lọ sí inú igbó àti àwọn ìrírí wọn tí wón rí ní inú igbó. Ọdẹ Tọdẹ ni ètò ti orí rédíò tí gbogbo wọn o ti sọ̀ nípa ìrírí wọn tí wón rí nínú igbó yálà pẹ̀lú ẹranko ni àbí àwọn abàmì tí ó ń gbé inú igbó àti àwọn ìrírí mìíràn tí wón rí inú eré yìí, inú ètò yìí òun ni wón ti máa ń sọ, òun ni mo ṣì rántí di ìsìn. Di ìsìnyìí wón sì ń ṣe ètò náà, mo sì fẹ́ràn láti máa gbọ́ ètò náà lẹ́ẹ̀kọ̀kan tí mo bá wà pẹ̀lú rédíò mi.

Agbègbè mi, ooo èèyàn lè rìn ẹsẹ̀ ní agbègbè mi nítorí wípé agbègbè àdúgbò tí mo wà kò jìnnà púpọ̀ sí òpópónà, torí náà, ẹni tí ó bá fẹ́ kúrò ní ilé rẹ̀ láti lọ wọ ọkọ̀ àbí ọ̀kadà ní òpópónà, kò ju ìrìn ìṣẹ́jú mẹ́ta sí ìṣẹ́jú márùn-ún lọ tí èèyàn ó fi rìn láti agbègbè mi sí òpópónà torí eléyìí, agbègbè mi o súnmọ́ òpópónà àwọn eeyan si fẹ́ràn láti maa wabe dáadáa àwọn eeyan si maa n rin níbẹ̀ dáadáa.